Hhm, ìbéèrè yìí, ṣe mo máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo máa ń lo ọwọ́ méjèèjì. Tí bá fẹ́ jẹun mo máa ń lo ọwọ́ ọ̀tún. Tí n bá fẹ́ ṣe ìgbọ̀nsẹ̀ àbí mo fẹ́ lọ sí, mo fẹ́ lọ sí ilé ìwẹ̀ àbí nibi tan ti máa ń ṣe ìgbọ̀nsẹ̀ mo máa ń lo ọwọ́ òsì. Tí n bá fẹ́ jẹun mo máa ń lo ọwọ́ ọ̀tún. Ọwọ́ ọ̀tún ni mo máa ń sábà lo jù. But, tí n bá fẹ́ kọṣẹ́, mo máa ń lo, mo máa ń lo ọwọ́ òsì tí bá fẹ́ kọṣẹ́. Nítorí ọwọ́ òsì ni wọ́n ti lè train mi. Óhun ni mo n lo láti kékeré fún ìkọṣẹ́ mi. O wu mi kì í n mọ̀ bí wọ́n ṣe máa ń lo ọwọ́ ọ̀tún láti fi máa kọṣẹ́. Mo ń gbú, mo ń gbóyanjú díẹ̀díẹ̀ láti máa kọ́. Bọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà ọwọ́ ọ̀tún ni mo máa ń lo jù.

Bẹ́ẹ̀ni, mo ti rin ìrìn-àjò lọ sí ìlú mìíràn rí. Ǹkan to selè ní pé ọmọ ìlú Ìbàdàn ni mí, so mó máa ṣe ìrìn-àjò lọ sí ìlú Èkó. Ìlú Èkó ni mo gbé dàgbà. Àwọn òbí mi, bàbá mi ọmọ ìlú Ìbàdàn ni wón, ìyá mi ọmọ ìlú Ọ̀ṣun ni wón. So but Èkó ni wọ́n tọ wa sí, èmi àti àwọn, àbúrò mi àti ẹ̀gbọ́n mi, Èkó ni wọ́n tọ wa sí. So lẹ́yìn Èkó, mo ti lọ sí Èkó rí, mo ti lọ sí Abuja lẹ́ẹ̀kan. Yes, mo ti lọ sí Abuja rí, mo ti lọ sí ekó. Àwọn bí, ìlú méjì tí mo ti dé náà ni. Lẹ́yìn ìlú méjeeji yen èmi ti lọ sí ìlú bù mí rí. Mo ti dé tí lọ sí ìlú màámi ní ẹ̀kan rí, ẹ̀kan péré, thats ìlú Ọ̀ṣun.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ṣe máa ń gun kẹ̀kẹ́ ṣùgbọ́n fún èmi o, mo kọ́ kẹ̀kẹ́ ní agbalagba. Mi ò kọ́ ní ọ̀mọ́ kékeré torí gbá ti mo, gbá ti mo kéré mi ò ní kẹ̀kẹ́. Ṣò gbá ti mowa ń dàgbàbọ̀ ni mo kọ́ bó ṣe máa ń wa kẹ̀kẹ́. Mio láikì láti máa guń kẹ̀kẹ́ gan o, gbá ti mo, tí mo nwa kẹ̀kẹ́ nígbà ẹ mo máa ń wa gan an torí mo nífẹ̀ẹ́ sí láti máa wa kẹ̀kẹ́. Bọ̀ ó ti pẹ́, ó ti ṣe díẹ̀ tí mo ti gun kẹ̀kẹ́ àti gbá ti mo ti wá sí ìlú mi fún ẹ̀kọ́ torí ẹ̀kọ́ gíga mi, ìlú mi mo ti wá, mo ti wá ṣe ẹ̀kọ́ gíga mi ní pólì Ìbàdàn àti gbá ti mo ti wá mi ò tí gun kẹ̀kẹ́. Ṣùgbọ́n àwọn àbúrò mi ní kẹ̀kẹ́ nílé, àwọn máa ń gun kẹ̀kẹ́ dáadáa. A nífẹ̀ẹ́ sí kẹ̀kẹ́ ní ọ̀dọ̀ wa. Ẹni tí ó le gun kẹ̀kẹ́ ní ọ̀dọ̀ wa ni o hun ẹ̀gbọ́n mi, ẹ̀gbọ́n mi àgbà nìkan ni ò le gun kẹ̀kẹ́. Bọ̀ èmi àti àwọn àbúrò mi tó kù á le gun kẹ̀kẹ́

Ṣé mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud? Bẹ́ẹ̀ni. In fact, gbogbo information mi pátápátá, gbogbo data mi tó wà lórí fóònù mi, ó ti wà lórí cloud. Torí mo rí, mo rí pé ó ṣe pàtàkì láti má ṣe backup sórí cloud. Torí ǹkankan lè ṣẹlẹ̀, ǹkankan lè ṣẹlẹ̀ sí fóònù tí èèyàn ń lò nísinyìí àbí laptop tí èèyàn máa ń lò, system tí èèyàn máa ń lò, ǹkankan lè ṣẹlẹ̀ sí i. Ṣùgbọ́n tí èèyàn bá ti save ẹ sórí cloud, te yan mọ̀ details cloud e, te yan mọ̀ details cloud náà, e need login at any point in time sí cloud yẹn láti get àwọn information yẹn padà. So àwọn pictures mi, àwọn videos, àwọn files, gbogbo ẹ́ pátápátá lọ́wa lórí cloud. So torí ẹni tí, torí ẹni tí fóònù mi bá sanù lónìí, àya mi ò kí ń já, mí ò kí ń bẹ̀rù. Torí pé ǹkan tó máa dùn mí nìkan ni pé fóònù mi tó sanù, owó tí mo fẹ́ ra fóònù. Lẹ́yìn yẹn, àwọn information tó wà lórí fóònù mi àyà mi ò lè já torí pé kinni mo le recover wọn padà. Torí àwọn information mi tún wà lórí cloud. Ṣo, a ti get àwọn information mi padà ó má rọrùn torí gbogbo ẹ ti wà lórí cloud.

Hmm, ṣe mo ti lu etí mi? Rárá o, ìdí tí mi lu etí mi ni pé ọkùnrin ni mí lákọ̀kọ́. Eléèkejì ni pé àwọn òbí mi o lè gbà kí n lu etí mi and àti pé gan an fún ara mi gan an, èmi gan an, mi nífẹ̀ẹ́ si láti lu etí mi. Torí lójú tèmi mo rí i bí i ṣe ọmọ burúkú. Although nígbà mi o le máa jẹ́ iṣe ọmọ burúkú torí ìgbà mi, àwọn mi máa fi ṣe ẹ̀ṣọ́. Ara ẹ̀ṣọ́ wọn ni pé olú etí ìyen o mean pẹ̀ ọmọ burúkú ni, but fún èmi personally torí ibi tí mo ti wá, ọmọ Yorùbá ni mí, mi, mi lè lu etí mi. Àti pé gan an, ẹ̀sìn mi gan an o lè gbà, ẹ̀sìn, ẹ̀sìn Islam kò gba kí ọkùnrin máa lu etí, wọ́n rí i bí iṣe obìnrin. So àa dẹ̀, kò sí ìgbà láyè fún ọkùnrin kó máa múra àbí ṣe bí obìnrin. Kò sáàye ìrú ẹni nínú Islam, kò de sáàye fún obìnrin kó máa múra àbí kó máa ṣe bí ọkùnrin. Nínú Islam kò sí ìgbà láàyè fún ìyẹn. So àwọn ìdí tí mi fi le lu etí mi nìyẹn.

Ṣé mo máa ń jẹun nínú ọkọ̀ mi? Lákọ̀ọ̀kan náà mi ò ní ọkọ̀, ṣùgbọ́n tí bá ń gun ọkọ̀, ọkọ̀, ọkọ̀ public iyẹn tí àwọn olóyìnbo máa ń pè ní public transport, tí bá gùn mo máa jẹun bẹ. But ki ṣe oúnjẹ sísè jẹ o, oúnjẹ bíi snacks ni mo máa ń jẹ. Mi ò tí jẹ oúnjẹ àràjẹrí níbẹ̀, àti pé gan mi ò sí bẹ́ẹ̀ like kí máa ń ràràjẹ́ ń ta. Bọ̀ tí bá ní ọkọ̀ tètè mi gan-an gan-an, mi lè máa jẹun níbẹ̀, tó dé tí bá ń drive lọ, mi ò lè máa jẹun ká máa drive kò possible Àyàfi bóyá o tí bá ní driver, maybe tí bá ní driver tí tètè mi, méyàá tí bá ń lọ ibiṣẹ́ tí bá ti late, mo lè bá máa jẹun nínú ẹ̀yìn mọ́tò. Máa jókòó sẹ́yìn, driver máa jókòó síwájú, màá máa jẹun ní ẹ̀yìn mọ́tò. So, bó ṣe jẹ́ ni, bọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò tí ní ọkọ̀, ọkọ̀ ti tètè mi ti mí, mi ò tí ní ọkọ̀ ti tètè mi.

Nígbà wo ni mo máa ń gẹ irun mi? Fún èmi o, o depend. Ìgbà mi mo máa ń gẹ ní lẹ́yìn oṣù méjì, ìgbà mi mo máa ń gẹ ní lẹ́yìn oṣù kan, ìgbà mi mo máa ń gẹ ní lẹ́yìn oṣù mẹ́fà. Mo ti gẹ irun mi lẹ́yìn oṣù méje rí, ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ìwọ̀ igba tí mo wà ní kékeré, mo máa ń gẹ ní lẹ́yìn ọ̀sẹ̀ méjì. Mo rántí ìgbàyen ìgbà tí mo sì kéré tí mo wà ní boya bii ọmọ odun méje sí mẹ́jọ, lẹ́yìn ọ̀sẹ̀ méjì mo máa ń gẹ irun, máa ń gẹ irun mi. Nisin, mo máa ń gẹ irun ni, tẹ́lẹ̀ mo bẹ̀rẹ̀ pẹ̀lú lẹ́yìn oṣù méjì, ìgbà tó bá yá mo waa sún síwájú díẹ̀ sí oṣù mẹ́ta. Ìgbà tó bá tún yá o, mo tún mo tun sun sí oṣù bi mẹ́fà. Sugbon o wá pẹ́ jù oṣù méje, mo máa ń lo lẹ́yìn oṣù méje. Ìyẹn o mean pé mi kì í yá o, mo máa ń treat ẹ̀, mo máa ń comb e, mo máa ń fọ̀. Ìgbà mi mo le lọ sí ilé ìgẹrun kó bá mi yọ shape tábí jẹ́ kó fine. But kín wá gẹ yen, mi kì n gẹ. Lẹ́yìn bí i oṣù ó wá pẹ́ jù oṣù mẹ́fà ni mo máa ń gẹ.

Àkókò mélòó ni mo máa ń jẹ oúnjẹ alẹ́? O depend. Ìgbà mí mo máa ń jẹun ní ago méje, ìgbà mí ago mẹ́jọ. Idi tó fi máa ń ri bẹ́ẹ̀ ni pé, ìgbà mí kí i tó dáná tán boyá mo lọ sí ọjà, mo lọ ra nǹkan tí mo fẹ́ jẹ. Kí tó rà dé, boya ilé a ti ṣú àti wo, boya bí ago méje. Kí n to wa dáná tán, ìgbà mí ago mẹ́wàá a ti lu. Mà se wa máa jẹun ní ago mẹ́wàá, nígbà mí. Ìgbà mi odi tí oúnjẹ mi bá ti di, tó bá tete jinná, màá tete jẹun. But tó bá pẹ́ jinná, màá pẹ́ jẹun nkan tó máa n ṣẹlẹ̀ niyen. But mó wá yá jù láti jẹun oúnjẹ alẹ́, mo yá jù ní ago mẹ́fà àbọ̀. Mo wá pẹ́ jù ago mọ́kànlá. Mo ti jẹun ní ago mọ́kànlá rí. And ìgbà mí wá mi kì í jẹ oúnjẹ alẹ́ sùn. Kokan ni wù mí jẹ, àbí màá kán sùn lọ, màá sùn gbàgbé. Tó bá ti wá dá àárọ̀ ni ma màá ṣè wá jẹ.

Kí ni oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù? Fún èmi àkàrà, àkàrà olóróro ni mo fẹ́ràn jù. Àkàrà tó máa dín gbẹ, tó máa gbẹ dáadáa. Kí wa rí boya bi gari pẹ̀lú omi tútù, omi tó tútù dáadáa pẹ̀lú milk. Ó ni mo nífẹ̀ẹ́ sí ju. Mi ò fi bẹ́ẹ̀ like àkàrà elépo, àkàrà elépo mi ò like. Àkàrà olóró ni mo nífẹ̀ẹ́ sí ju. Ọ̀nà idi tì mo fi nífẹ̀ẹ́ sí ju ni pé ó la máa ń jẹ́ ní ile wá. Tí ìyá mi bá fẹ́ se àkàrà, àkàrà olóró ló máa ń ṣe. Won ò ṣe àkàrà elépo. So àkàrà olóró yẹn ni mo like jù. Àkàrà yẹn ó máa ṣe ó máa dín, ó máa di, ó tàn díì ó máa gbẹ dáadáa. Ti bá rí gari, mo like máa jẹ àkàrà mi pẹ̀lú gari, gari àti milk pẹ̀lú ice block nínú sínú rẹ̀

Fún èmi o, hmm ìbéèrè yìí, ìgbà mélòó ni mo máa ń lo fóònù mi lójoójúmọ́? Nínú twenty four hours lójúmọ́ lọ́jọ́ kan, mo máa lòó fún twenty, twenty hours ó kéré jù. Torí ibi tí mo wà yìí, mi ò ní nǹkan mi yàtọ̀sí phone mi. Tí nba ní data, màá máa wo fíìmù. Tí fíìmù ibá wu mí wò, màá máa play game. Tí nba play game, màá máa kàwé. Tí ì bá kàwé, màá ní data tí màá máa ṣe ń kọ mí mú ẹ lọ sórí Facebook, àwọn ayélujára bóyá Facebook, bóyá WhatsApp. So, fóònù ni mo máa ń lò every-- ní gbogbo ìgbà. Tí bá fẹ́ ṣe nbo mo ti máa ń ṣe, orí fóònù ni mo ti máa ń ṣe. Lẹ́yìn fóònù, mi ò ní laptop. Orí fóònù mi wà ní gbogbo ìgbà. So mo lè sọ pé ó wà kéré jù, mo màá lo twenty hours lórí fóònù lójoójúmọ́. Ó kéré jù nìyẹn.